Mo fẹ́ràn láti máa wọ ṣòkòtò àti bùbá. Ó ti lẹ̀ jẹ́ wípé lóde òní bí wọ́n ṣe ń rán bùbá ó ti yàtọ̀ sí ti àtijọ́. Látijọ́ wọ́n máa ń rán bùbá tó máa tóbi lára, tó máa ma-- tó máa gbàyè tó kàn tí ẹ máa ma fẹ́. Ṣùgbọ́n lóde òní èyí tó máa mọ́ra, tó máa jẹ́ kí ènìyàn rì́n kíákíá, tó máa jáfáfá lára wọ́n á rán. Débi wípé á dàbí aṣọ tòyìǹbo. Nígbà mìíràn wọ́n lè fi bọ́tìnì sí ọrùn ọwọ́ ẹ̀ tí ènìyàn lè dé tí ó máa jáfáfá lára. Tó báa dẹ̀ máa kóṣẹ́ síi, wọ́n á rara kóṣẹ́ síi níwọ̀nba tó máa ní ìtumọ̀ tó sì máa jẹ gbèsè tó sì máa joju ní gbèsè. Sokoto àti bùbá tí mo bá ti wọ ṣòkòtò mi tí mo ti gbé bùbá le lórí, wọn ti rara bá mi kóṣẹ́ síi. Bo'yá òde. Fẹ́ẹ́rẹ́fẹ́ kan ló wà tí a fẹ́ lọ ó ti bá mu. Ó sì ti ṣe nǹkan tí mo fẹ́ kí ó ṣe. Nítorí náà mi ò fẹ́ràn aṣọ tó máa tóbi lára tó máa dàbí bàbá rìgá. Mi ò fẹ́ràn bàbá rìgá. Sokoto àti ẹwù ní bùbá, níwọ̀nba tó sì máa dúró tó máa mọ́, tó máa mọ́ mi lára tó máa dúró déédéé lára mi. Irúfẹ́ aṣọ bẹ́ẹ̀ ni mo máa ń fẹ́ràn láti wọ̀.

Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ohun tí ènìyàn ò bá ní jẹ kó má fi run'mu. Èmi ná gẹ́gẹ́ bí ẹni kan tí mo bá ra ọjà tí kò dára, tí mo sì sanwó fún ọjà bẹ́ẹ̀, inú mi ò ní dùn. Tí èmi náà bá sì wá gbé ọjà kalẹ̀, mo máa sa gbogbo ipá, màá rí wí pé ọjà tí mo gbé kalẹ̀ o jẹ ojúlówó, ó sì jẹ́ ọjà tí ó dára. Láàkọ́kọ́, màá rí wí pé màá n ra ọjà mi lọ́dọ̀ àwọn alágbàtà tó pó ju owó tó tó gbàǹgbá sùn lọ yẹ. Àwọn tó jẹ́ wí pé wọ́n rà tàràtà láti ọ̀dọ̀ àwọn tí ó ń ṣe irúfẹ́ àwọn ọjà bẹ́ẹ̀. Mi ò ní máa lọ rà lọ́dọ̀ àwọn tí ó máa ń fún mi lẹ́dìnwó àbí àwọn aláràtúnrà. Dé bí wí pé wọ́n á da ayédèrú pọ̀ mọ́, èyí tí ó jẹ́ ojúlówó. Tí mo bá gbé ọjà kalẹ̀, gbogbo ipá tí mo ní ni mo máa sa láti rí i wí pé ọjà tí mo gbé kalẹ̀ o jẹ ọjà tí ó dára. Màá ra ọjà lọ́dọ̀ àwọn alágbàtà tó, tó yọròntí, tó gbajúgbajà. Tó jẹ́ wí pé àwọn ilé iṣẹ́ tí ó ń ṣe irú ọjà bẹ́ẹ̀, àwọn alágbàtà tí wọ́n fọwọ́ sí, tí wọ́n fòǹtẹ̀ àṣẹ lù wí pé àwọn alágbàtà báì báì báì, àwọn ni a gbé àwọn ọjà wa fún. Irúfẹ́ àwọn alágbàtà bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ni mo ti máa ń ra àwọn ọjà mi. Yàtọ̀ sí èyí, àwọn àmì ìdánimọ̀ máa ń wà lára àwọn ọjà mìíràn tí ènìyàn máa fi mọ̀ wí pé lóòtítọ́ ọjà yìí o jẹ́ ojúlówó tàbí o jẹ́ ayédèrú. Tó jẹ́ wí pé àwọn tó ń ṣe ayédèrú wọn ò ní le fi rú àmì yìí sí ara àwọn ọjà, ọjà yẹn. Nítorí náà tí èmi náà bá gbé ọjà kalẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń wò mo sì máa ń ṣòfin tótó ẹ́, tí mo sì máa rí àrí dájú wí pé lóòtítọ́ ọjà tí mo gbé kalẹ̀ yìí, ọjà tí ó dára ni. Ẹnikẹ́ni tí ó bá sì ra ọjà náà lọ́wọ́ mi a ní ìfọ̀kànbalẹ̀. Gbogbo àwọn oníbàárà mi náà sì máa ní ìfọ̀kànbalẹ̀ wí pé nígbàkúgbà tí a bá dọ̀dọ̀ lágbájá tí a bá ra ọjà, ọjà yóò ga rà lọ́wọ́ ẹ̀, ojúlówó ló máa jẹ́. Nítorí wí pé lọ́dọ̀ àwọn alágbàtà tí àwọn tí ó ń ṣe àwọn ọjà yẹn fi àṣẹ sí, ọ̀dọ̀ àwọn alágbàtà náà ni a ti máa ń ra ọjà.

Àwọn ojú òpó ayélujára tí ó wà ó pé loríṣìíríṣìí. Ṣùgbọ́n ní kúkúrù ní ìṣẹ́jú díẹ̀, màá mẹ́nu bà díẹ̀ tí mo mọ̀ wípé ó gbajúgbajà ju àwọn ìyókù lọ. Ojú òpó ayélujára àkọ́kọ́, òun ni ti tolóko òwò. Ojú òpó ayélujára olóko òwò. Eléyìí dára fún àwọn tí ó bá dá oko òwò sílẹ̀, tí wọ́n sì fẹ́ kí àwọn ènìyàn mọ ohun tí wọ́n ń tà lágbàáyé. Ojú òpó yìí, òun náà ló gbajúgbajà jù. Ṣàṣà ni ẹni tí ó máa ní iṣẹ́ tí ó ń ṣe, tàbí tí ó máa gbé nǹkan kan kalẹ̀, tí ó sì fẹ́ kí òun wà ní ojú òpó ayélujára, tí ó fẹ́ kí àwọn ènìyàn mọ̀ nípa oko òwò òun. Ojú òpó ayélujára olókoòwò yìí, òun ni irúfẹ́ ni bẹ́ẹ̀ máa ṣí. Gbogbo àwọn ohun tí ó rọ̀ mọ́, gbogbo ìmọ̀ tí àwọn ènìyàn nílò láti mọ̀ nípa oko òwò rẹ̀, gbogbo rẹ̀ ló máa wà lójú òpó yìí. Ojú òpó yìí ó dáa fún àwọn tí bóyá wọ́n ń ta oúnjẹ, wọ́n sì fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ̀ nípa ibi tí ilé ìdáná wọn wà àti bí wọ́n bá fẹ́ kí wọ́n gbé oúnjẹ yẹn wá fún wọn ní ilé. Tàbí ohunkóhun tí wọ́n bá fẹ́ kí àwọn ènìyàn kí ó mọ̀ nípa oko òwò wọn. Lórí òpó yìí, òun ni wọ́n máa gbé gbogbo àwọn nǹkan wọ́n yẹn sí. Debíi wípé ẹnikẹ́ni tí ó bá ṣe lọ sí ojú òpó, ojú òpó wọn tó ti tẹ̀ sórí ẹ̀rọ Ojú òpó ayélujára olóko òwò yìí, òun ni irúfẹ́ eni bẹ́ẹ̀ máa ṣí. Gbogbo ohun tí won ba fe mọ́, gbogbo ìmọ̀ tí àwọn ènìyàn nílò láti mọ̀ nípa oko òwò rẹ̀, gbogbo rẹ̀ ló máa wà lójú òpó yìí. Sasa ni eni ti ko kin n lo oju opo yii, nitori oun lo gbaju gbaja ju oju opo keji ti mo fe me'nu ba ni, oju opo ayelujara kara kata awon eleyi won ma n ni iyara itaja, lori ero ayelujara Gbogbo àwọn ọjà wọn pátápátá ni wọ́n máa pàtẹ rẹ̀ sórí yàrá pa-- yàrá ayélujára yìí, yàrá ọjà yìí. Gbogbo ohun tí wọ́n ń tà, iye tí wọ́n ń tà, iṣẹ́ tí ó ń ṣe àti ohun tó jẹ́ kí àwọn ọjà tí wọ́n ń tà kí ó dá yàtọ̀ sí àwọn ọjà íyókù, gbogbo rẹ̀ pátápátá ni wọ́n máa fi sí ojú òpó wọn. Eléyìí ni ojú òpó ayélujára t'àwọn oníkáràkátà. Àwòrán ohun tí wọ́n ń tà, bí ó ṣe rí àti bó ṣe tóbi tó, gbogbo nǹkan tí ènìyàn nílò láti mọ̀ gbogbo rẹ̀ pátápátá ni wọn yóò fi sí ojú òpó yìí.